Ṣé o máa pa ohun ẹ̀ṣọ́ sí ara? Bẹ́ẹ̀ ni, mo máa pa ohun ẹ̀ṣọ́ sí ara. Mo nífẹ̀ẹ́ kí éyán máa pa ohun ẹ̀ṣọ́ sí ara. Bòyá bí ẹ̀ṣọ́ ọrùn, ẹ̀ṣọ́ ọwọ́ àbí ti ẹsẹ̀ náà, gbogbo nǹkan tí ó bá tì le jẹ́ ẹ̀ṣọ́ ní ara ènìyàn, ó máa n rẹwà ní ara. Ó lè mú àwọn èyán tó yàtọ̀ sí títí àwùjọ. Mo fẹ́ràn pípa ẹ̀ṣọ́ sí ara mi gan ni. Mo fẹ́ràn rẹ̀ ní gbogbo ìgbà.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún ìṣe rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún ìṣe mi ni mo fẹ́ mọ̀ nípa ibi iṣẹ́ mi, nípa bí mo ṣe le sọ nnkan, ẹ́, five naira, mo le sọ di ten naira, kí kò sì ní ṣe àtúnru níbẹ̀. Bí, bí iṣẹ́ mi, bí ó ṣe máa ma gbòròsí, mo fẹ́ kọ́ nípa rẹ̀ kí n fi máa dàgbàsókè ní gbogbo ìgbà kí n ò fi ní wàlẹ̀. Mo sì fẹ́ kọ́ nípa bí èèyàn ṣe lè bá àwọn ọmọ isé ṣe ní ẹnu iṣẹ́ àti bí èèyàn ṣe lè wà pẹ̀lú, bí èèyàn ṣe lè ṣe sí àwọn oníbàárà èèyàn tó ń fi máa ma wá bá ènìyàn ní gbogbo ìgbà. Irú gbogbo àwọn nǹkan báyìí mo, mo fẹ́ mọ̀ nípa rẹ̀, mo fẹ́ kọ́ ìmọ̀ nípa rẹ̀ kí kò sì ní, kí n kò sì ní wàhálà ní ẹnu iṣẹ́ rẹ̀.